Bé ò ti pẹ́, gbogbo ǹkan tí mò ń kọ́ níìsín, orí ààyèlulara YouTube mo ti ń kọ́. Àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ kọ́ ǹkan tuntun fún ìyàlẹ́nu iṣẹ́, orí ààyè lujsra YouTube baẹni mo ti ń kọ gbogbo ǹkan tuntun tí mò ń kọ́. Òlohún si seun to pé ó ti yẹ́mi, òun yemi diẹ die. Kí èmi má jẹ́ pé èmi má jẹ́ pé ẹni tó máa ń ṣe dáradára lójoojúmọ́

Ẹn moo n má lo ẹ̀rọ ìwawon nígbà tó jẹ́ pé ọwọ́ mi ń dùn mi, àbí tó bá rẹ́ mi tí n bá lè tẹ̀ ǹkan, igbàwọ̀ ni mo fi máa ń bá yàn sọ̀rọ̀ ń gbà mí. Tí n baa ni ah, ìwọ jóko síbẹ̀ yẹn, i wo bá n pẹ́ enìyí, óri mi máa ń sese dáadáa. Àti rí ẹni tí tó jẹ́ pé kó lọ́wọ́ náà pé ǹkan tó ń lò nìyẹn tó fi ń bá yàn sọ̀rọ̀ tó sì jẹ́ pé ń wà náà.

Èmi jẹ́ ẹnìkan tó pé mi kì í gbàgbé àdéhùn tóri mo máa n fọkàn sí ǹkan púpọ̀. Tó bá ti e wá jẹ́ pé ó ní bá ṣe pẹ̀lú tí eeyan bá ṣe fe eeyan ni, àbí ó ní pedu pẹ̀lú owó bí ẹ̀ jẹ́ ẹ̀ ń pèsè, àbí ó ní pàdé pẹ̀lú pé à, máa pe yin in lọ́jọ́ bayi, mo máa de maa n fọkàn sí àdéhùn. Boya kì n kọ́lẹ́, kì n jẹ́ kí oni nǹkan tó máa ń pe ni google kì ni kó máa ran yan.

Èmi ọmọ Yorùbá tí ò gbọdọ̀ já ata, wo lemí tí ò játa, èmi yẹpẹre ni. Èmi fẹ́ràn oúnjẹ tí mo fẹ́ràn oúnjẹ alata o. Ooo, mo fẹ́ràn oúnjẹ alata. Òó láta tẹ́ ẹ fẹ́ fẹ́ fàtà sí dáadáa. Èmi yẹpẹre, lèmi tí ò játa, fẹ́ràn oúnjẹ tó bá ní ata dáadáa, ata náà dún. Tí ò bá sí ata nú oúnjẹ, báwo léèyàn ó ṣe máa jẹun, láìsí pé èèyàn jẹ ọmọdé.

T iṣẹ́ bá pọ̀, èmi, èmi máa ń pàrọ̀ kan dáadáa o. Lọ sinmi n wá ibi tí èèyàn sinmi dáa dáa kórí èèyàn má lọ laná. Tí èèyàn bá tí, tí ó bá, tí iṣẹ́ bá ti pọ̀ nísinyí tí èèyàn ò bá farabalẹ̀ ó lè ṣiṣẹ́ kí iṣẹ́, kí èèyàn má lọ́ mọ ṣiṣẹ́ eeméjì. Ó mọ ṣé díẹ̀ díẹ̀ ni, ó mọ ṣé díẹ̀ díẹ̀, ó sì, ó sì jè o jẹ́ pé ìda pé èyí tò yóò kọ́ko mú kan tó jẹ́ pé èèyàn ó bà kan lẹ̀ dáadáa tí èèyàn ó parí ẹ̀.

Mo ẹnikan tó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀, ó gbọdọ̀ ni bí ti bá jẹ́ pé wọ́n sì èèyàn tójẹ́ pé kùtùkùtù òwúrọ̀, ó ti ẹ gbọ́dọ̀ lọ jọ́sìn f'ọlọ́run nàa. Bí ó fẹ́ ṣẹ́ to so pe o de o mọlẹ, kí ó wá ìdí tí ìdí, àìtètè sùn, àìtètè jí. Kí ìdí kùtùkùtù òwúrọ̀ sì ni, iṣẹ́ kùtùkùtù òwúrọ̀ ló sì máa ń dà ju. Tokan o sì papọ̀. A fẹ́ ha ǹkan tí wọ́n bá fẹ́ kó ǹkan kùtùkùtù òwúrọ̀ lọ dà láti ṣe gbogbo ẹ̀.

Ah! Orí máa ń fọ́ mi o. Èmi jẹ́ eni to jẹ̀ pe kó sì lo gùn. Ògùn orí fífọ̀ tèmi ni pé, tó bá ti ń fọ́ mi lọ sùn ni wọ́n ì na brẹdi. Ń sùn ni, olun sì jo lọ. Àbí kí ń sánra kí ń sùn. Méjèèjì òpin gbogbo ogùn orí fífọ̀ mi ò jùn bẹ́ẹ̀ lọ. Ògùn orí fífọ̀ tí nkan ti mo maa n lò sọrí fífọ́ ni yen oloun o si jóko ni kó máa lọ.

Èmi, èmi láṣọ búra, èmi tí ń like orú yìí, èmi láṣọ búra kankan. Kíá, mo láì kàtẹ́bù mo kò mọ fẹ síbi tí n bá sùn, mo n fẹ, mo n fẹ rú, mo n fẹ mú owó aláyìí tí n bá sùn, mo láṣọ búra. Èmi sì kí n fẹ rú wẹ́, tí n bá dàgbà, tí n bá ti rí àìsí nínú, àwọn ọmọ, àwọn ọmọ ǹkan tuntun nìkan mo lè fẹ sí nímọ̀

Eh! Èyí mi, mi kì í ṣe ẹni tí yóò kò kí n jẹ ẹran ò, mo máa ń jẹ ẹran, mo nífẹ̀ẹ́ ẹran púpọ̀. Ah! Tí ẹ tó bá ti ṣẹlẹ̀ ètò fún wa, yóò jẹ ẹran, kí ni ó ń sọ èyí? Ẹ tààrà púpọ̀. Ṣé farabálẹ̀, kó jẹ́ kó gbádùn ẹ̀mí ẹ, emi ṣe ku ju ẹmí ẹ lọ jẹ ẹran gidi, ẹran tàn pa pẹ̀lú aládìí púpọ̀

Ó máa ń rọrùn nígbà tí mo bá fẹ́ sùn, àmọ́, ní ìsín mo ti sùn oorun wákàtí kan ní ìrọ̀lẹ́ yìí dari ní ìsin yìí nígbà tí orí ń fọ́ mi. Láàrin ọjọ́ yìí, da mi lára ẹ̀, ǹkan tí wà ní katiko tí ó ń dúpẹ́ fún ọlọ́run. Ó mọ ń rọrùn fún mi, kò kì ṣe ǹkan tí ó má ń ṣòro fún mi tí mo bá fẹ́ sùn àti fẹ́ gbẹ lé ilé báyí. O ju da to, nígbà ti wọn ọmọdé, ki ni nígbà ti wa gba na ọwọn?